Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn. Ẹ̀, àwọn àgbà mí tó bá ṣe mí bíi kí n kọ orin, màá sì máa súfèé, màá sì máa wá, ẹ̀, màá sì máa fi ìfẹ́, màá fì máa kọ orin. Tí ó sì jẹ́ pé àwọn àgbà mí tó bá wù mí kí ni lo ohun mi kí n fi dára, màá sì fọn tí ohun mi yóò sì tànkáari, tí ó sì tàn ká ko. Eléyìí ni mo máa ń ṣe láwọn àsìkò tí mo bá fẹ́ ṣeré, tí mo bá ṣe ṣe ẹfẹ́ tí mo fẹ́ dáná ara mi dùn, tí mo sì fẹ́ mú ara mi yá, tí màá sì fẹ́ máa wo àwọn, ẹ́, àwọn bí, à, àwọn ohun tí mo ní kàpá láti ṣe. Eléyìí ló jẹ́ kí mo, kí mo ní kàpá láti fọn tí ó sì jẹ́ wípé tí mo bá lo ohun mi tí mo sì fọn, ẹ̀, ohun mi á sì tànkálé, á tàn ká oko tí àwọn ọ̀rẹ́ mi gan tí wọ́n máa ń, tí wọ́n máa ń, ẹ́, fún mi lórí, tí wọ́n máa fọ́ orí yín fún mi pé "à, iwọ boboyi, ẹ, o ní ẹ̀bùn. Ẹ̀bùn, ẹ̀bùn, ẹ̀bùn tó ní, tó lọ́ fún ọ́ pọ̀ gan." pé ẹ̀bùn tó tún le fi, tó tún, tó tún jẹ́ ohun tó tún ṣe yìí, ẹ̀bùn yìí ó tún jẹ́ ohun táwọn tó ń rí rí nípa mi. Ẹ̀, tí ó sì jẹ́ wípé wọ́n mọ̀ pé ẹni tí ó ní ẹ̀bùn tó pọ̀, òun ni mí. Ẹ̀n, èmi ní àǹfààní láti fọn nígbà tó bá wù mí torí pé ohun mi, ohun tí ohun mi, o, o, o, mo lè lò gẹ́gẹ́ bí ó ṣe wù mí tí mo sì mọ̀ pé ohun mi àti gbogbo ohun tí mo bá ní lára, ohun tí mo fẹ́ fi dára ni. Tí ó sì jẹ́ pé mo mọ̀ pé mo ní àǹfààní, mo sì ní talent láti ṣe nǹkan tó pọ̀.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń yà àwòrán. Ní ẹ̀mọ́ye ìgbà ó ní àbúrò mi tí ó wá bá mi kí ó sọ pé òun fẹ́ ya àwòrán kí n jọ́ kí n wá ràn án lọ́wọ́. Tí má sì mú fóònù rẹ̀ tí má sì mọ̀ fi bá ya àwòrán. Ó ti lè jẹ́ wípé èmi kò ń ṣe ayàwòrán tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ṣùgbọ́n èmi mọ̀ gbogbo àwọn àpadé àlùde bí wọ́n máa ń yà àwòrán tí àwòrán náà yóò sì jáde dára torí pé mo sì mọ̀ àwọn tí wọ́n ń ya àwòrán ní tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe. Eléyìí ni o jẹ́ kí n tí kọ́ ọ̀kín nǹkan kan àbí ǹkan mi nínú bí mo ṣe ń yà àwòrán bí ó ṣe gbọ́dọ̀ máa n da síi, nií bi o ṣe gbọ́dọ̀ máa n da síi ni oríṣìíríṣìí style tí èèyàn gbọ́dọ̀ tí èèyàn fi máa ń ya àwòrán wọ̀nyí ni àti bí bo ṣe jẹ́ wípé èèyàn ṣe gbọ́dọ̀ já tó sì gbo, to fi máa dúró dá gbogbo eléyìí òun ni mo ti kọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. To sì jẹ́ wípé èmi náà ti mo ti, mo ti mọ̀ pé gẹ́gẹ́ bí amáteur tí mo jẹ́ èmi náà lè gbìyànjú àti máa ya àwòrán kí sì n má ṣe bi o sì jẹ́ pé mo ní ìgbàgbọ́ pé àwòrán tí mo bá yà ó máa ń jáde dáadáa tí àwọn èèyàn tí mo bá yà àwòrán fún, tó sì inú wọ́n sì máa ń dùn sí àwọn àwòrán tí mo bá yà fún wọn.

Oúnjẹ lóre àwọ̀, èmi tí yóò jẹun, èmi, èmi tí yóò jẹta, èmi, èmi bíntín ni. Ehn, oúnjẹ jíjẹ, ó jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ara, tí ó sì jẹ́ wípé, ehn, èèyàn nílò láti jẹun, èèyàn sì nílò láti mú omi kí èèyàn bá lè wà ní àlàáfíà, kí èèyàn bá lè gbé ilé ayé. Ehn, oúnjẹ alẹ́, ó jẹ́ àwọn nǹkan, ó jẹ́ oúnjẹ pọ́ọ̀kí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó máa ń jẹ ní àgbáyé, tí ó sì jẹ́ wípé èmi náà lọ́dọ̀ ti mi, mo máa ń gbìyànjú láti jẹun alẹ́ kí n tó sùn. Oúnjẹ alẹ́ mi ló máa ń wá láti ibi, ehn, láti ibi tí mo máa sábà jẹ láti wákàtí, ehn, aago méje àbọ̀ títí tó fi máa di aago mẹ́jọ. Ehn, ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn kí ó tó di pé aago méje lu, òun ni mo ti máa ń gbìyànjú láti jẹun alẹ́. Tí ó sì jẹ́ wípé, ehn, mo máa ń, mo máa ń gbìyànjú láti má jẹun alẹ́ nígbà tí ilẹ̀ bá ti ń ṣú ju, torí mo mọ̀ pé ilé kò ṣe ànfààní fún ara. Oúnjẹ tí èèyàn bá jẹ́ lágo mẹ́sàn tí à jẹ́ lágo mẹ́wàá, ìgbà wo ló fẹ́ dà nínú ẹni débi wípé, ehn, yóò lè ṣe ara láńfààní? Nítorí pé àwọn oúnjẹ tí yóò máa, tí yóò ti dà, tí yóò ti máa dà kó tó di wípé èèyàn lọ sùn, àwọn oúnjẹ yìí kò ṣe ara láńfààní. Ilé yìí ló fi jẹ́ pé ó yẹ kí èèyàn tó ti jẹun alẹ́ kó tó di pé ó lọ sùn. Iléyi náà ló fi mú omi tó fi jẹ́ wípé mo máa ń gbìyànjú láti se oúnjẹ alẹ́ mi tí mo bá ti tìbí ṣẹ́dé, tí màá sì tètè se oúnjẹ tí màá bá ẹ láti ibi aago márùn-ún sí márùn-ún àbọ̀. Ehn, ìgbà tí ó yóò bá fi di pé oúnjẹ náà jinná tí màá sì fi lè jẹ́ aago méje ó ti kọjá tí màá sì lè jẹ oúnjẹ náà pẹ̀lú irọ́nrùn àlù aṣikọ tí mo fi sí i. Àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé tinu mí máa kún pé oúnjẹ ọ̀sán tí mo jẹ ó ti kún mi nínú. Èmi sì, èmi ò kì yóò sì jẹun alẹ́ láwọn àsìkò yìí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ igbà àìmọye ìgbà, òun ló jẹ́ pé mo máa ń jẹun alẹ́.

Báwo ni mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi? Eh, àtijọ́ máa ń làjọṣọ ọ̀rọ̀, àtijọ́ máa ń ládéhùn lórí, eh, oko owo ta bá sè. Tí ó sì jẹ́ wípé adéhùn yìí la máa ń tẹ̀lé tí ọ̀rọ̀ owó bá ti dé lè. Èyí ló fi jẹ́ wípé ọ̀rọ̀ owó kì í dìjà lárin wa tí a sì máa ba ṣì máa ń bá ara wa sọ̀rọ̀. Àwọn ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé adéhùn wa ó lè máa ṣe, ó lè adéhùn wa ó lè máa, ó lè máa fi àyè gba àwọn, ì, àwọn àsìkò kọ̀ọ̀kan. Ó lè máa fi àyè gba àwọn ètò kọ̀ọ̀kan tí yóò, tí ó lè fẹ́ fa wàhálà nígbà mìíràn. Sugbon a máa mọ̀ bá ṣe máa ń bá ara wa sọ̀rọ̀ tí ó sì jẹ́ wípé àìjẹ kí eleyi kó di wàhálà láàárín wa. Àwọn àsìkò mìíràn wà tó jẹ́ wípé bá bá ṣe ṣe adéhùn tí a bá rí pé ẹlòmíràn láàárín wa ó jẹ́ ó nílò owó ju àwa yòókù lọ lásìkò òun. Tí a sì rí pé mo ṣe bí ọ̀rọ̀ yìí, a máa nílò láti fi ran ọ̀rẹ́ yìí lọ́wọ́. A máa fún ọ̀rẹ́ wá yìí ní owó tó ju títí wá lọ láti fi, láti fi rán an lọ́wọ́, láti fi san tán gbogbo, eh, ìṣòro tó ní lásìkò òun. Eh, ṣùgbọ́n tí ó bá ṣe báyìí tí a bá tí jọ ládéhùn, tí a bá ṣe lọ ládéhùn pé ká ná owó, ká sì na ra sí, eh, okowo kan, ká ná, ká sì ní dọ́gba dọ́gba. Nígbà tí owó bá dé lè látì pin, dogba dọ́gba náà la máa pín. Eh, ṣùgbọ́n tó bá jẹ́ wípé, eh, ẹnìkan ló ṣe ju, tó sì jẹ pé àwọn mìí won o fara sí adéhùn àti, eh, ìpín tí a bá tí jọ fẹ́nu ko sí, náà la ṣe máa pín owó Tí ó sì jẹ pé owó pínpín ko n díjà lárin wa torí gbogbo wa mọ̀ pé owó o tán, eh, èèyàn láso èèyàn, owó o tán, eh, eni tí èèyàn bá rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́, òun náà ni èèyàn lè máa bá sọ̀rọ̀, èèyàn náà, ní náà ni yóò kú pẹ̀lú ni. Tí ó sì jẹ́ pé àwọn ọ̀rẹ́ mi bí ọmọ ìyá mi ni won ṣe rí tí a i, tí a i bá ara wa jìyàn, tí a i ṣi bá ara wa jà.

Èdè tí ó wù mí láti kọ́ òun ni èdè lárúbáwá. Èdè yìí wù mí púpọ̀ láti kọ́ kí n sì mo kí n sì lè sọ́, kí n lè máa bá àwọn èèyàn fi sọ àjọsọ ọ̀rọ̀. Torí wipé èdè yìí, mo máa nífẹ̀ẹ́ sí í tí àwọn èèyàn bá ń sọ. Tí ó sì jẹ́ wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí, mo mọ̀ wípé tí mo bá tún gbọ́ èdè yìí, máa tún lè máa bá àwọn ilẹ̀ tan wá láti ilẹ̀ lárúbáwá tí ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ wọn jẹ́ Mùsùlùmí, kin lè tún máa bá wọn sọ̀rọ̀. Tó bá sì jẹ́ wípé bóyá mo fẹ́ ṣe ìrìnàjò lọ sí ìlú wọn, mi n ní nílò láti máa bá wọn sọ̀rọ̀ èdè mìíràn tí ó yàtọ̀ sí lárúbáwá. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú òun ni wọ́n ti ń sọ èdè gẹ̀ẹ́sì. Tí ó sì jẹ́ wípé kó èlèyìí koi ṣe wàhálà fún emi naá. Mo máa n sọ èdè gẹ̀ẹ́sì dáadáa. Èdè Yorùbá tí mo sì tan ti bí mi náa, mo mo sọ dáadáa. Èdè lárúbáwá yìí ó jẹ́ èdè tí mo tún fi sọ́kàn láti mo sọ, láti mo kọ àti láti mo ka. Lẹ́yìn wá èlèyìí, èdè Faransé tí ṣe èdè French ni ó tún wù mí láti máa sọ. Tí ó sì jẹ́ wípé èdè yìí mo ti bẹ̀rẹ̀ sí í kọ̀ nígbà tí mo ti wà ní ìpele kẹta ní ilé ìwé gírámà. Ṣùgbọ́n, à ní olùkọ́ tó lè máa kọ́ wa lọ. Nígbà tá a dé ìpele tó tẹ̀lé yìí, ìpele kẹta yìí n ni ò jẹ́ kí a lè, a lè bẹ̀rẹ̀ kí, kí n lè kọ́ èdè yìí yanjú. Tí mo sì gbà wípé ó wà lára àwọn èdè tí mo nífẹ̀ẹ́ sí jù nígbà tí mo fi ń kọ̀ ó nígbà yẹn. Eléyi ló fi jẹ́ wípé yóò tún wù mí lẹ́yìn èdè lárúbáwá. Ó jẹ́ wípé kí n má kí n sì, kí n mo èdè Faransé kọ́, kí n mo ká, kí n sì mo sọ bá àwọn èèyàn fún àwọn èèyàn, kí n mo sọ pẹ̀lú àwọn èèyàn. Tí ó sì jẹ́ wípé, tí mo bá fẹ́ ṣe ìdúnadúrà, màá tún mọ èdè yìí sọ ná.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Ajaga àwọn orin ayé àtijọ́ tí o un ṣe àwọn orin òde òní, àwọn orin tí àwọn olórin ilẹ̀ Yorùbá tí wọ́n ti kọ láyé àtijọ́, àwọn orin bí i ti, eeh, Àlaji sikiru, Ayíndé Bàrístà, orin, eeh, evangelist Ebenezer obey, eeh, King Sunny Adé àti gbogbo àwọn orin, eeh, àwọn orin ìsìn òde òní tí kò pẹ́jú bí i àwọn orin takasufe tí àwọn, eeh, bíi írú ti, eeh, 2Face, àwọn orin Olu mentain, àwọn orin, eeh, Wizkid àti àwọn orin bí i tí àwọn, eeh, àwọn orin bí i tí, eeh, eeh, àwọn orin bí i ti ọ́lámide Badoo àtàwọn orin yòókù tí wọ́n tún ń ṣe ni tí wọ́n tún ń kọ ní òde òní. Èmi fẹ́ràn láti máa kọ àwọn orin tí mo máa, tí èmi fẹ́ràn láti máa gbọ̀ àwọn orin wọ̀nyí tí mo sì tún máa kọ àwọn orin yìí tí ó bá ṣe wá sí mi lọ́kàn. Eeh, kíkọrin, òun ni ó máa ń dùn mọ̀ mí ninú, mo sì máa ń gbádùn òrin tí mo bá ń fọ́ o hun mi, tó hun mi bá jákè tí mo fi ń kọ orin, tí ó sì jẹ́ wípé, eeh, eré yìí ó wà lára àwọn nǹkan tí mo fi máa ń dára mi lára yá tí, eeh, tí mo bá dá wà tàbí tí mo bá wà pẹ̀lú àwọn, àwọn, eeh, alábàgbé mi àti àwọn, eeh, ẹbí mi. Eeh, orin kíkọ, ó jẹ́ ohun tí èmi tí mo máa fi ń, tó máa, tó máa ń ṣí fún mi ní ìwúrí tí mo sì máa ń jẹ́ pé, tó sì jẹ́ pé àwọn orin tí mo máa ń gbọ̀ máa ń rí ọgbon kan àbí òmíràn di mu nínú àwọn orin yìí.

Bẹ́ẹ̀ni, mo ní ìnàgìjẹ. Ìgbà tí mo fi wà ní ilé àla, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí n ṣé, eh, nursery and primary, ni mo ti kọ́ ní ìnàgìjẹ. Tí ó sì jẹ́ pé ọjọ́ náà mo gbé oúnjẹ lọ ilé ìwé, eh, mo sì fẹ jẹun ní àárọ̀ kùtùkùtù, bi mo se gbé síbi sẹ́nu. Mi i mọ̀ pé olùkọ́ wa wà n tó sì, eh, bon se fún mi ní ẹgba lá tẹ́yìn nu. Tí ó sì jẹ́ wípé èmi sì gbìyànjú láti jẹ́ kí oúnjẹ yìí kó má jábọ́ lẹ́nu mi. Eléyìí ló jẹ́ kàwọn akẹgbẹ́ mi kan fi mí ṣe yẹyẹ kí wọ́n sì máa pè mí ní, eh, Ọ̀gbẹ́ni Fẹ́gbáje Ráísì. Tí ó sì jẹ́ pé orúkọ yìí ouń ní ọ̀pọ̀lọpọ̀ wọn. Wọ́n mọ̀ mí sí kó tó di pé mo kúrò ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Eh, ìgbà tí mo tún dé ilé ìwé, eh, gíga yunifásítì fúnra mi, mo fúnra mi ní ilé, mo fúnra mi ní ìnàgìjẹ tí mo sì máa pèra mi ní, eh, Indelible tí a, tí mo tún lè túnmọ̀ ṣi ọmọ o ṣe é pàá rọ̀. Eh, torí mọ̀ mo pé àwọn èèyàn tí mo wà pẹ̀lú, àwọn èèyàn tí wọ́n mọ rírì mi ni tí mo sì mọ wípé èmi náà máa ń gbìyànjú láti ṣe, eh, agbára mi láti ṣọ́ agbára mi láti jẹ́ kí n fi wúlò fún àwọn èèyàn tí mo bá wà pẹ̀lú. Tó fi jẹ́ wípé ẹni tó bá ní mi, eh, yóò lè mọ rírì hin tí ọ̀rẹ́ tí mo bá ń ṣe, ó máa fi mọ àǹfààní ọ̀rẹ́ mi pẹ̀lú rẹ̀. Eh, ṣùgbọ́n ẹni tí ó bá sọ pé, eh, òun lè ṣe mí, òun lè má ṣe dáadáa sí mi. Eh, tí ó bá jẹ́ pé mo bá fi lè kúrò lọ́wọ́ ẹni náà tí mi o bé ẹni náà ṣoore mọ́, eh, óun gan máa mọ wípé, à, eh, òun ṣọ́ èèyàn gidi nù. Eléyìí ló jẹ́ ǹ tí ó jẹ́ kí máa ṣe dáadáa tí mo máa ń gbìyànjú áti ṣe dáadáa sí àwọn èèyàn. Jẹ́ pé ǹ tí mi ò bá lè gbà, mi ò sábà, mi fi n, mi fi ń lo àwọn ènìyàn. Tí ó sì jẹ́ wípé eléyìí òun ni ìwà tí a ti fi kọ́ mi láti kékeré mi. Eh, bó tí e jẹ́ pé ní ilé ìwé gíga àwọn, àwọn, eh, ọmọ ilé ìwé mi wọ́n máa pè mí ní àfá torí gbogbo wọ́n máa rò pé, à, mo máa ń ṣe bí ẹ̀ni tí ó jẹ́ olùjọ́sìn tí ó sì jẹ́ ẹ̀ni tí kò n ṣe, eh, kí n wúwa bú tí ó wúwa burúkú tí ò kí ń wúwa, eh, radáradá. Eléyìí ni wọ́n ti fún mi ní ìnàgìjẹ àfá.

Èso tí mo fẹ́ràn jù lọ ni èso ọ̀gẹ̀dẹ̀, tí ó sì jẹ́ wípé mo máa ń lọ ra ní òrékóòrè. Ẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni, ẹ́, èso tí ó jẹ́ pé ó wà, ó wà ní àrọ́wọ́tó wa, tí ó sì jẹ́ í pé kò sí gani lára tí, ẹ́, mo lè rà tí mo sì lè jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ẹ̀, ọ̀gẹ̀dẹ̀, ó máa ń jẹ́ n tó, ó jẹ́ pé, ẹ́, ó máa ń, ó wà, ó jẹ́ èso tó dùn lẹ́nu tí ó sì jẹ́ pé ó jẹ́ èso tó ń sara lóore. Ẹ̀, ó ní èròjà potassium tó jẹ́ í pé ẹni tí, ẹ́, èròjà yìí tó bá kú díẹ̀ káàtò nínú ara rẹ̀, wọ́n máa, wọ́n máa sọ fún pé kó máa jẹ ọ̀gẹ̀dẹ̀ lóòrèkóòrè. Ẹ́, lórí pé ọ̀gẹ̀dẹ̀ yìí kò tún ṣe lásán, èèyàn tún le fi èyí tó bá pọ́n ọ̀gẹ̀dẹ̀ dòdò, èèyàn tún le fi dín dòdò. Eléyìí lo tún jẹ́ kí n fẹ́ràn èso yìí sí dáadáa tí ó sì jẹ́ pé èmi máa ń gbìyànjú láti jẹ ẹ́

Rárá o, èmi kì í lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí a ń pè ní soundproof, torí wipé ní agbègbè tí èmi wà, agbègbè tí ó máa ń dákẹ́ ni, tí kò sì, kò sì kí n sí ariwo lọ́pọ̀lọpọ̀ gbà. Tó jẹ́ wípé, ẹ́, nínú agbègbè mi, ẹ́, àwọn, àwọn ohun, ohun, àwọn bí i ilé aláriwo, ilé ìjọ, ilé tó ti ń ṣe ìde jó, ẹ́, kò sì bi, kò sí iru ilé jó kankan ládùú agbègbè mi. Àwọn ilé tàwọn èèyàn ń gbé òun ló wà níbẹ̀. Ẹ́, ohun tó tún lè fa ariwo le kankan, òun ni, ẹ́, àwọn ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì tó wà ní tó sí ọ̀dọ̀ mi. Tó jẹ́ wípé ọjọ́, ọjọ́, ẹ́, àìkú, ó jẹ pé wọn máa ń ṣe ìjọsìn wọn. Iléyi ló tun máa ń fa ariwo le kankan. Ṣùgbọ́n láìsí ilé yìí, èmi kò ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ tó sì jẹ́ wípé mo gbádùn àdúgbò mi yìí lórí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni ó máa ń dákẹ́ tí ò ń sí ariwo rárá. Tó sì jẹ́ wípé, ẹ́, àìsí ariwo yìí ó máa ń ṣàǹfààní fún mi tí mo bá fẹ́ kàwé, tí mo bá fẹ́ ṣe, ẹ́, ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ mi lẹ́nu iṣẹ́. Ẹ́, tí ó sì jẹ́ wípé mo moo máa yan àdúgbò yìí, mo yàn láàyò ni, torí ìdákẹ́jẹ́ tó wà níbẹ̀ tí ó sì ṣí ariwo yàtọ̀ sí àwọn àdúgbò mi tó jẹ́ pé bó ṣe ń gbọ́ ariwo bàálù, bó ṣe ń pariwo. Bẹ́ẹ̀ náà ni ó sì máa gbá ariwo ọkọ̀, ẹ́, ẹ́, inú ilé mi ó jìnnà sí ojú pópó tí ó sì jẹ́ wípé ariwo ọkọ̀ kò ń ṣe ohun tí ó jẹ́ wàhálà fún wa ní ibi tí mo wà. Ẹ́, torí, ẹ́, eleyi ló fi jẹ́ wípé, ẹ́, àṣìkò yìí, ẹ́, àdúgbò mi, ẹ́, àdúgbò mi ó jẹ́ àdúgbò tí ó dákẹ́, tí ò sì ń sá ariwo lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ilé yìí ni mo sì fẹ́ràn sí torí pé mo jẹ́ ẹni tí kò ń ṣe aláriwo, tí ó sì máa ń fẹ́ràn kí nǹkan kó dákẹ́, kó bá fi lè. Torí nínú ìdákẹ́jẹ́, òun ni èmi máa ń ronú tí mo sì máa ń gbìyànjú láti, ẹ́, ṣe ètò àwọn nǹkan tó tún ní ìtumọ̀ nínú ayé mi.

Ní ìbẹ̀rẹ̀ ọpin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, ni mo máa ń ra epo sí ọkọ̀ mi láìmọye ìgbà tí ó sì jẹ́ pé mo máa ń gbìyànjú láti dépo kokun, inú ọkọ̀ mi ni tí a ń pè ní full tank. Ẹ̀, ilé yìí ló jẹ́ pé ó máa ń fi mí lọ́kàn balẹ̀ pé, ẹ́, mo máa le lo ọkọ̀ náà láìdámú mi, láì fi, láìṣẹ́ pé bóyá màá máa wépo kiri láàárín ọ̀sẹ̀ tí ó sì jẹ́ wípé mo máa ń sábà ṣe ilé yìí láìmọye ìgbà. Mo máa ń ní owó tí mo ti máa, mo máa ń ní owó tí mo ti máa ń fi kalẹ̀ fún owó ri ra epo lọ́sẹ̀ ọ̀sẹ̀ tí ó sì jẹ́ wípé epo kì sa bá tán mo ińú ọkọ̀ mi. Ẹ̀lẹyìí ló jẹ́ wípé mo, mo mú lọ́kùnkúndùn tí mo sì mọ̀ pé ara ìtọ́jú ọkọ̀ ni nítorí ọkọ̀ tí epo bá ń tán mo lẹ́nu, ẹ́, yóò fa ìdọ̀tí, ìdọ̀tí tó bá sì fa yóò wọnú ẹ́ńjíìnì ọkọ̀ náà tí yóò sì ṣe ìjàmbá ńlá ńlá fún ọkọ̀ náà. Ẹ̀, owó epo ní ilẹ̀ wa ń bí, ó jẹ́ eyín tó wọ́n díẹ̀. Wọ́n ń sọ fún wa pé, ẹ́, owó epo wọ́n lọ́jà àgbáyé, òun ló fàá. Ṣùgbọ́n elé yìí kò ṣe, ẹ́, kò ṣe, ẹ́, kò ṣe ohun tó dínà fún mi láti máa máa rẹ epo sínú ọkọ̀ mi. Àfi àwọn ìgbà tí mo bá mọ̀ wípé mi ò ní lo ọkọ̀ náà fún àwọn ìgbà, fún, fún, fún ìrìnṣẹ̀, òun ni mo lè máa ra epo sínú ọkọ̀ mi. Ẹ̀, tó sì jẹ́ wípé, ẹ́, bóyá mo wà ní ìsinmi lẹ́nu iṣẹ́ tí mo mọ̀ pé mi ò lọ ibi kankan àbí bóyá àsìkò tí mi ò bà sí ní ìlú tí mi ò gbé ọkọ̀ mi, tí mi ò gbé kúrò nílé. Àwọn àsìkò yìí mi ò kìn sá bá ra epo sí inú ẹ̀ tí ó sì jẹ́ wí pé tí mo bá rí wípé bóyá ìrìnàjò tí mo rìn láarin ọ̀sẹ̀ ó tún jù ti tẹ́ lẹ̀ lọ. Ohun tó bá ti di àárín ọ̀sẹ̀ náà, tábí tó bá ti di ọjọ́ márùn-ún tí mo ti rẹ epo gbẹ̀yìn, mo máa ń gbìyànjú à tún ti ra epo kékeré kí n fi, kí n fi kún èyín tí mo ti kọ̀ rà bí mo ṣe máa.

Kí n tó lọ sùn ní ojoojúmọ́, mo máa ń gbìyànjú àti yẹ àwọn òpó ayélujára mi, àwọn ẹ̀rọ òpó ayélujára. Mo máa ń gbìyànjú àti yẹ wọ́n wò kí n ṣe wò, kí n wò bóyá mo bá ní ìwé tó ń fi ránṣẹ́ sí mi, bóyá mo ní message kan àbí mo ní ìbéèrè láti ibi kankan, tí ó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti yẹ WhatsApp mi wò, tí màá sì dáhùn àwọn tó n bá ti bá mi sọ̀rọ̀ tí mi ò tíì dá lóhun láti àárọ̀. Lẹ́yìn eyí náà, màá tún ye àwọn ìwé ìpè mi wò, tí màá sì wò àwọn èèyàn tó bá pè mí tí mi ò rí i ìpè wọn gbé, tí màá sì gbìyànjú áti dápè wọ́n padà kí n tó sùn. Lẹ́yìn wá ìgbà yìí, mo tún máa ń gbìyànjú láti yẹ ímeèlì mi wò, kí n wò àwọn méèlì tí wọ́n bá send sí mi, kí n sì wò àwọn èyí tó bá yẹ kí n tété mú lókúnkúndùn, àwọn èyí tó bá yẹ kí n tété fi ìdáhùn ránṣẹ́ sí wọn tí màá sì tètè ṣe elèyí kó tó di pé mo sùn. Kó tó di pé mo sùn, mo màá ń gbìyànjú láti, tó bá jẹ́ pé mo bá nílò àti ipá léṣe láti se ètò bí màá ṣe lọ ọjọ́ kejì, màá sì ronú èyi tí màá sì ṣe àwọn nǹkan tó bá yẹ kí n ṣe láti múra sílẹ̀ fún ọjọ́ kejì, tí ó sì jẹ́ pé mo máa ń tún gbìyànjú láti ṣe àwọn ǹkan kankan tí mo mọ̀ pé ó tún lè fa ìdíwọ́ fún mi láàárọ̀ ọjọ́ kejì tí mi ò bá tètè jí. Èyí ni mo tún máa ń ṣe, tí ó jẹ́ wípé ó máa ń gba àsìkò kó tó di pé mo sùn. Àwọn ìgbà mí wà tó jé wípé mo máa ń kàwé tí màá sì nílò láti ka ìwé kan àbí mìíràn, agaga àwọn ìgbà tí mo bá ní láti lọ ṣe ètò ìdánilèkóó fún àwọn kan àbí bóyá mo ní láti bá àwọn èyàn mi sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́ tí mo sì nílò láti ṣe ìgbáradì fún elé yìí. Àwọn nǹkan tí mo máa ń sábà ṣe ni kí n tó sùn.

Bẹ́ẹ̀ ni, WiFi mi ó yára tó, tí ó sì jẹ́ pé òun náà ni mo máa ń lò láti ṣe àwọn ìpàdé ori afẹ́fẹ́ tí mo máa ń bá àwọn akẹgbẹ́ mi ṣe. WiFi òun náà, òun ni mo máa sábà lò lẹ́nu iṣẹ́ fún àwọn ètò iṣẹ́ mi, tí ó sì jẹ́ wípé mo máa ń tètè, ó máa ń jẹ́ kí n yára tí mo bá ń ṣe àwọn iṣẹ́ mi lẹ́nu iṣẹ́. WiFi yìí, òun ni mo ti ń lò fún, ohun ìbẹ̀rẹ̀ ọ láti ìbẹ̀rẹ̀ ọdún tó lọ. Tí ó sì jẹ́ wípé, èmi máa ń gbìyànjú láti fi owó sórí rẹ̀, láti ṣọ́bùú, láti fi owó sórí rẹ̀ ní àsìkò tó bá tọ́ àti àsìkò tó bá yẹ. Ti o sì jẹ́ wípé, àwọn, àwọn tán, àwọn nẹ́tíwọ́ọ̀kì òun, nẹ́tíwọ́ọ̀kì òun ni tó jẹ́ pé ó tẹ mi lọ́run tó sì ba mi lára mu, tí kòun ní mi lára tí ó sì jẹ́ wípé àwọn nǹkan tí mo bá ń ṣe, iṣẹ́ mi tun máa ń yára sí, mo sì rò wípé nẹ́tíwọ́ọ̀kì, tí mò ń lò náà ni ohun tó dára jù fún mi ní agbègbè tí mo wà tí mi ò sì ní, tí mo sì ti gbìyànjú ati lo àwọn, àwọn nẹ́tíwọ́ọ̀kì mìíràn ní ìgbà tó, ní ìgbà tí ó ti kọjá. Ṣùgbọ́n tí àwọn eleyi kó kò yára tó èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Eleyìí ló jẹ́ kí n wà pẹ̀lú èyí tí mò ń lò. Eleyìí ló jẹ́ kí n tẹ ra mọ èyí tí mò ń lò ní ìsìn, tí ó sì jẹ́ pé WiFi mi òun ni ó máa wà pẹ̀lú mi ní gbogbo ìgbà ní àjaja lẹ́nu iṣẹ́ mi, tàbí tí mo bá ní láti ṣe iṣẹ́ nínú ilé tí o jọ mo ń ti ise ọ́fíìsì, màá sì mú WiFi òun, màá sì wá lò nínú ilé tí ó sì jẹ́ pé ó ran iṣẹ́ mi lọ́wọ́ nígbà gbogbo àti ní àwọn àsìkò tí mo bá nílò.

Oúnjẹ àkàrà tí a pè ní kéèkì tí mo fẹ́ràn jù òun yìí tó ní adùn vanilla, torí pé èmi máa ń jẹ e àkàrà òyìnbó, máa ń jẹ ní ore kore n tí a pè ní tí a mọ̀ sí kéèkì. Mo ní, mo ti ní òní olùtajà tó máa ń sábà ta ọjà náà tó máa ń saba ta àkàrà òyìnbó náà fún mi, tí ó sì jẹ́ pé ó ti mọ̀ oun tí mo fẹ́ adùn vanilla, vanilla flavor, òun ni mo máa ń sábà sọ pé kó bá mi ṣe é, tí ó sì jẹ́ pé òun ti eléyìí òun ni mo nífẹ̀ẹ́ sí jù tí ó dùn tí ó sì bá mi lára mu. Àwọn ìgbà mìí tó jẹ́ pé mo máa ń ra, mo máa ń ra àkàrà òyìnbó níta tí mo sì máa ń gbìyànjú àti fi, e tí máa ń gbiyanju láti fi jẹ, tí mo fi máa ń jẹ àwọn èyí tí mò mọ́ ń lo. Tí mo bá ń gbìyànjú àti gbé ẹgbẹ́kẹ́gbẹ́ pẹ̀lú èyí tí mò ń lo gangan tó lá adùn vanilla tí ó máa ń wá látọ̀dọ̀ oníbàárà mi. Tí ìgbà tí mo rí i pé wọn kò ní àmúyẹ tóto ní gẹ́gẹ́ bí ó ṣe wù mí sí èyí tí mo máa ń rà látọ̀dọ̀ oníbàárà mi yìí. Èyí ló fi jẹ́ wípé oníbàárà mi, àti ìjọ máa ń ṣe, eee àti ìjọ máa ń ra ọjà ṣe, ìjọ máa ń, mo máa ń ra àkàrà yìí lọ́wọ́ rẹ̀ fún ìgbà pípẹ́ tí ó sì jẹ́ wípé mo nífẹ̀ẹ́ sí àwọn bó ṣe máa ń bá mi ṣe àkàrà náà tí inú mi sì máa ń dùn tó bá ti ṣe fún mi.

Tí mo bá wà nínú ọkọ̀ mi, tó bá jẹ́ ọwọ́ àárọ̀, mo máa ń gbọ́ rédíò tí ń ṣe èrò asọ̀rọ̀ magbesi, tí máa sì máa gbọ́, ẹ́, ìròyìn òwúrọ̀ àti àwọn ìròyìn tí ń tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. À, láwọn àgbè mí, ìgbà mí ẹ̀wẹ̀, mo máa ń gbọ́, ẹ́, orin tí máa sì máa gbìyànjú àti máa gbọ́ àwọn ábọ́ọ̀mù orin àwọn olórin tí mo bá ń tí ń lọ bí iṣẹ́. Ìgbà tí mo bá ń-- ìgbà mìí tí mo bá kàn lọ sí ibi ọjọ́ lọ́jọ́ lásán tí mo bá kàn lọ sí ibòmí, mo kàn le jẹ́ wipé máa kàn play orin tàbí kí n wà nínú, nínú ọkọ̀ mi kí n play Quran, kí n máa gbọ́ Quran. Èèyà bi mo se máa ń ṣe àwọn nǹkan tèmi lè yé. Tí ó sì jẹ́ wípé,, ẹ́, nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi, màá ń gbìyànjú láti máa gbọ́ ohun tí yóò ṣe mí láǹfààní àbí àwọn nǹkan tí mo lè bá lè máa gbọ́, ẹ́, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi. Gẹ́gẹ́ bí i kí n máa gbọ́, ẹ́, ìròyìn nípa ojú ọjọ́ torí eléyìí yó ràn mí lọ́wọ́ láti lè sọ mọ ibí tí màá bá gbà àti ibí tí mi ò bá ní gbà torí kí, ẹ́, ẹ́, kí n má ba à wọ inú, ẹ́, sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀.

Ọjọ́ karùn-ún sẹ́yìn ni tí mo ti lọ sí ọjà, tí ó sì jẹ́ wípé mo lọ sínú ọjà náà láti lọ ra àwọn ohun èlò oúnjẹ àti ohun èlò tí mò ń lò nínú ilé. Ẹ̀ lára àwọn tí mo rà nígbà tí mo lọ sí ọjà náà ni, ẹ́, ẹran àti ẹja. Mo sì ra tòmátò àti roodo tí mo fi se ọbẹ̀ tí ó sì jẹ́ wípé oúnjẹ yìí ni mo fẹ́ jẹ láàárín ọ̀sẹ̀. Ehn, lẹ́yìn ìwàgbà náà, òun ló jẹ́ wípé, ẹ́, mo tún ń ra àwọn nǹkan tí mò ń lò nínú ilé gẹ́gẹ́ bí ọṣẹ ìwẹ̀, ọṣẹ, ọṣẹ ìfọṣọ, ẹ́, ìfọyín àti àwọn ǹkan pẹpẹ ìpẹ mi tí ó sì jẹ́ wípé nígbà náà mo tún ra ìgò, mo ra ike òróró, mo ra, ẹ́, mò ra ike òróró. Mo sì tún ra àwọn nǹkan kọ̀ọ̀kan mi tí mo mọ̀ kí màá lò nínú ilé. Ehn, èmi máa ń gbìyànjú láti lọ sí ọjà ní àìmọye ìgbà. Ni àwọn ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ tí mi ò bá lọ ibi iṣẹ́, sì lè jásí ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ àìkú tí, tó jẹ́ pé àwọn ọjọ́ méjì yìí mo máa ń sábà lọ sí ọjà. Ṣùgbọ́n àwọn ọjọ́ mi wà tó jẹ́ pé tí mo bá tètè kuro ni enú iṣẹ́, màá sì yá ọjà kí n tó máa darí bọ̀ wá sílé. Ẹ̀ lẹ́yìn ìgbà tí, ẹ́, àwọn, àwọn àsìkò mí sì tún wà tó jẹ́ pé mi ò ní wọ́nú ọjà, tí ó jẹ́ pé mo lè máa lọ sí ọjà láàárín ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì tó jẹ́ pé bóyá mo ti ra àwọn nǹkan tí ó tó mi fún ọ̀sẹ̀ méjì ọ̀un, òhun ni ní ọjọ́ ìgbà tí mo bá lọ sí ọjà kẹ́yìn. Ehn, ọjà lílọ jẹ́ ẹni tí kò jẹ́, ẹ́, tí, tí mi ò rojú láti máa lọ. Tí ó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mo bá nílò ló máa ń wù mí láti lọ rà ní ọjà yàtọ̀ sí kí n rà ní abẹ́lé torí pé nínú ọjà èèyàn ó rà, yóò sá, yóò sì tún rí nǹkan tí ó rọjú rà, ẹ́, kò sì tún ní wọ́n tó àwọn atalàlá.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn èèyàn. Ẹ̀, àgàgà tí mo bá rí i pé ẹni tí ó bá ṣẹ̀ mí kò ṣe ẹni tó mọ̀o moo ṣe nǹkan tí ó ṣe, tí ó sì jẹ́ pé mo tún máa ń dáríji àwọn èèyàn tí mo bá rí wi pé ẹni tí ó ṣe nǹkan burúkú fún mi. Ó ti mọ ẹsẹ̀ ẹ̀lẹ́sẹ̀ tí ó sì ti kábàámọ̀ ǹkan tó ṣe tí inú rẹ̀ ò ṣi dun pé óun ṣe irú nǹkan báyìí sí mi. Eléyi lo máa tún ń jẹ́ kí ẹ̀mí dáríji kí ó tètè wà lọ́kàn mi. Bi mo sì mọ̀ pé lẹ́yìn ìgbà, lẹ́yìn eléyìí ni mo mọ̀ wípé kò sí ẹni tí ò ń ṣẹ̀ yàn, kò sì ṣe ẹni tí ó pẹ́ tán. Gbogbo wa patapata ní ilẹ̀ ayé yi. Tí a bá ṣẹ̀ yàn, a ó ṣe ọ̀lorun. Ẹ̀, kò sí, kò sí bí ẹ̀yàn ṣe lè fẹ́, kò sí bí ẹ̀yàn ṣe fẹ́ rìn, ẹ̀, kórí má mi lórí ọ̀rọ̀ bí i jẹ́ pé ká máa ṣẹ̀ ara wa. Ẹ̀, ká máa gbìyànjú àti dáríji ara wa náà ni. Tí a bá parí ìjà tòni, tí a bá parí ìjà tà náà, ìgbà wo la tí fẹ́ jàjà mi? Ẹ̀, gbólóhùn àso, ẹ̀, àìgbọ́ra ẹni yé yóò máa ń sọ̀rọ̀, yóò máa wáyé láàárín èèyàn láti gbà dé ìgbà. Ṣùgbọ́n ọgbọ́n àti iye òye àti kí nǹkan má dàrú, ẹ̀, ni èèyàn fi máa ń ṣe àtúnṣe, àtúntò tí ẹni tí máa ń ṣe àtúnṣe láàárín ara ẹni, tó sì jẹ́ wípé ẹ̀, ka máa fi èèyàn sínú kò ṣe nǹkan tí ó dára. Enití èèyàn bá ní gbólóhùn a sọ pẹ̀lú kí ẹ̀yàn gbìyànjú láti jẹ́ kí gbogbo ẹ kí ó tàn láàárín awon méjèèjì. Àgàgà bí ẹ̀yàn bá wà láàárín ọ̀rẹ́ èèyàn, ẹ̀, tó bá jẹ́ pé ọ̀rẹ́ rẹ ló ṣẹ̀ ọ́, gbìyànjú àti gbìgbẹ. Ẹn tó bá jẹ́ pé aráàtà ni a tí ó mọ̀ gan lo ṣẹ̀ ọ́, ẹ̀, fijà fọ́ lọ́hun jà. Í ni, ẹ̀, èyí ni, ẹ̀, ẹ̀kọ́ te mi fi kọ ara mi láti kékeré tó sì jẹ́ wípé tí àwọn èèyàn bá ṣẹ̀ mi, mo máa ń gbìyànjú àti dáríji wọn láti bẹ̀ kó tó rí di pé wọn tọrọ idaríji. Ẹ̀, èyí tí n bá jẹ́ pé ó ṣẹ̀ mí ó yàn mí jẹ lórí ohun tí kò yẹ kí i lórí, tó yàn mí jẹ tó rò pé bo ya mi ò lágbára láti ka ohun, èmi a sì máa fà wọ́n léèṣe oluwa ó wá ju, mo máa fà wọ́n lọ́lọ́run lọ́wọ́, m kolọ́run kó ṣe dàjọ́ láàárín wa.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata fẹ́ẹ́rẹ́fẹ́. Eh, kátà ẹ má pọ́ dùn, kí ó sì má kere torí wọ́n ní ẹ̀mí tí ò játa, ẹ̀mí gbé ń tín, ẹ̀mí tí ò játa, ẹ̀mí yẹpẹrẹ. Eh, tí atá o bá dùn oúnjẹ tí kò sì diṣẹ́pà táwọn bẹ, a má rìn ẹ lọ ká. Àgàgà irú èmi tó jẹ́ wípé, eh, oúnjẹ tí ò bá láta àbí oúnjẹ tí ò bá dùn, a má rìn mí lọ́kàn báyìí. Mo máa ń gbìyànjú láti fi ata tótó àti ohun tó yẹ sínú oúnjẹ mi. Eh, oúnjẹ mi, mo máa ń gbìyànjú kí ó kó tá, eh, kí ata yẹn pé wọ́n dáadáa. Eh, àwọn mìíràn tó jẹ́ pé wọ́n máa játa, tó jẹ́ wípé bí wọ́n bá tí ń jẹ ohun, wọ́n máa ń làágùn kíkankíkan. Eh, ilé yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Bí èèyàn jẹun tán, ó jẹ́ pé ata bẹ́ẹ̀ kò jẹ́ kí èèyàn gbádùn fún òun, ìṣẹ́jú ọgbà kò yẹ kí lè rí báyìí. Ó sì jẹ́ wípé tí èèyàn bá ń se oúnjẹ tó láta, eh, ata dùn, òun ló ń jẹ kó yẹ kó tá. Ohun ṣe kó láta púpọ̀, kó láta yẹ́rí yẹ́rí lo.

Mo máa ń gbìyànjú àti lọ àkókò tó pé pẹ̀lú àwọn ẹbí mi. Ẹ̀yìn tó pọ̀jù bẹ́ẹ̀, òun ni mo máa ń lò pẹ̀lú ìyàwó àtọmọ mi tí ó sì jẹ́ ípé tí mo bá lọ ṣíbí iṣẹ́, mo máa ń gbìyànjú àti tètè dárí sí ilé kí n ba lè tètè fojú gánìí ìyàwó àtọmọ mi tí má sì, tí ó sì jẹ́ pé tí mo bá ti délé, n màá bá wọn ní àjọsọrọ̀ tí a sì máa jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìdílé. Ẹ̀yìn eléyìí mo rí gẹ́gẹ́ bí ǹnkan tí ó tọ̀ àti n tó yẹ kí ó pọ̀ lọ kí ẹni tí ó bá jẹ́ baálé ilé kó má ṣe. Torí pé baálé ilé tó jẹ́ pé kò sí nílé, bó ṣe ń lọ ṣókotó ló ni lò o ń lọ kàfàǹchà lọ́la tí ó sì nlé tí ò mọ̀ bí ǹnkan ṣe ń ṣẹlẹ̀ n nú ilé re. Irú àwọn baálé ilé bẹ́ẹ̀ ni wọ́n n ni, won n ìní pa gidi lórí àwọn ọmọ. Ẹ̀ kò sí bí iṣẹ́ ṣe lè fọ́nà ojútó lẹ́nu iṣẹ́. Mo máa ń gbìyànjú àti lọ sílé tí ó sì jẹ́ wípé ẹ̀ àwọn ọjọ́ ìsinmi mo máa ń wà pẹ̀lú àwọn ẹbí mi. Ẹ̀ àwọn ọjọ́ ìsinmi mí wà tó jẹ́ pé èmi àtàwọn ẹbí mi a máa jáde síta, à lọ gbádùn ara wa tó sì jẹ́ ípé à, ìgbà mí a lè lọ sí ilé ìgbafẹ́ tí a sì lọ jẹ ìgbádùn. Àwọn àgbo àsikò wa tó jẹ́ ye pé a lè lọ sí àwọn ibi tí ẹ̀ àwọn ibi tí ilé ìdárayá tí ó sì jẹ́ ípé àwọn ọmọ náà wọ́n á máa ṣe eré sínú wọn yóò sì dùn tí àwọn ọmọ ó sì mọ̀ pé a atikò, àsìkò ìdárayá yìí nàwọn wà. Lẹ́yìn eléyìí òun ni wípé ìgbà mí, mò maa ń gbàlejò ìyàwó mi lẹ́nu iṣẹ́ nígbà mí tí màá ní pé kó wá yanjú sí mi lẹ́nu iṣẹ́. Lẹ́yìn náà ta bá ní ẹ̀ àjọṣe lẹ́nu iṣẹ́ tí ó jẹ́ n tí àwọn ẹ̀yin àwọn ẹbí ẹni tó gbọ́dọ̀ wà máa ń gbìyànjú láti jẹ́ kí àwọn ẹbí mi ko wá pẹ̀lú mi ká jọ ṣe ẹ̀ ká jọ ṣe ayẹyẹ náà.